Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Kí èèyàn tó lè ran èèyàn lọ́wọ́, irú ẹni náà ó gbọdọ̀ ti, bóyá èèyàn á ti mọ̀ àbí mọ̀ léṣọ́ fún yàn pé, à, nǹkan báì báì ló ń ṣe mí, nǹkan báì báì ló ń bá mi jà. Tí mo bá sì ní agbára àti ìran lọ́wọ́, bóyá nípa tó wó ni, bóyá nípa tọ̀rọ̀ ni, tó bá jẹ́ nípa ti owó, iye tí mo bá ní, màá fún un. Tí ó bá jẹ́ pé nípa ti ọ̀rọ̀ ni, à, má ṣe bẹ́ẹ̀ o, jẹ́ á ṣe báì, ṣe báì kí gbogbo ẹ̀ kó ba lè dùn, kó ṣe gẹ́gẹ́rẹ́ àbí kó ṣe kó dùn gidi, kó ṣàa ṣe dáadáa. Tí ó bá sì jẹ́ pé nípa ti nǹkan tí ó yẹ ẹlómíì ni tó bá fi lò mi, á jọ́sọ̀ọ́ tí ó sì yé. Kò jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n ẹni tí kò bá sọ̀rọ̀ sí ìta kò sí bí èèyàn ṣe fẹ ràn-án lọ́wọ́. Nítorí àwọn olóyìnbó sọ wí pé "a closed mouth is a closed destiny." ẹṣẹ́.

Sọ fún wa nípa ẹba àti gàrí. Gàrí, oun náà ni wọ́n fi ń tẹ ẹba. Ẹba àti gàrí. Gàrí ni a fi ń tẹ ẹba. Tí a bá fẹ́ tẹ ẹba, a ó gbé omi kaná, tó bí bá ti hó, a ó da gàrí síbẹ̀, a sì ró títí títí yóò fi le. Ṣùgbọ́n gàrí, a lè mú gàrí, a lè bù sómi, ká mú, ká fi ṣúgà sí i, ká fi milk pì sí i, ká fi ẹ̀pà sí i, àti mú gàrí níyẹn. Tí a bá sì ní gbogbo ǹkan yìí, a lè da gàrí lásán sómi ká mú. Kò dẹ́ sígbà tá lè mú gàrí, kò sì sígbà tá lè jẹ ẹba. Torí idi èyí, kò sí nígbà kígbà tá lè mú gàrí, kò sì sigbà tá lè jẹ ẹba. O lè fi ẹ̀bà jẹ oríṣiríṣi ọbẹ̀, ewédú ni, ẹ̀gúsí ni, kò sí ǹkan tó lè fi ẹ̀bà jẹ.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Bàtà pẹlẹbẹ ni èmi máa ń wọ̀. Èmi ò kí ń wọ bàtà gíga àbí kí ń wọ àwọn baby shoe tó jẹ́ bàtà ọ́fíìsì. Bàtà gíga mí lé wọ torí mo jẹ ènìyàn kàn to jẹ pé mo gbà. Nígbà tí mo bá tún wa wọ bàtà gíga tí bá dá nù, tí àwọn ènìyàn kan ó mọ̀ wọ́n ni wọ́n máa wò mí pé, "Nígbà tí o mọ̀ pé o ò lè gbé, o ò mọ̀ gbé kí lo wọ̀ sí?" Torí ìdí èyí, bàtà pẹlẹbẹ ni mo máa ń wọ̀, òun ni mo sì máa ń rà àti baby shoe tí èèyàn ó wọ̀ lọ sí ibi iṣẹ́. Pẹlẹbẹ náà lòún nà.

Èso wo ni o fẹ́ràn jẹ jù? À, èso ápù ni èmi fẹ́ràn jẹ jù torí pé ápù ó jẹ́ èso kan tó jẹ́ pé mi ò mọ̀ọ́ jẹ tẹ́lẹ̀. Mummy mi, ìyá tó bí mi lọ́mọ, àwọn ọkọ mi gbọ́ ṣe wọ́n ń jẹ èso ápù nígbà náà tí a bá wà nínú àwẹ̀, àwẹ̀ Mùsùlùmí.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìpè fídíò dáadáa ní orí WhatsApp. Mo máa ń pe olólùfẹ́ mi ní fídíò, bẹ́ẹ̀ sì ni mo máa ń pe àwọn ọ̀rẹ́ mi ní fídíò láti fi ri ojú wọn tí mo bá ti bá wọn sọ̀rọ̀ tipẹ́. Ṣùgbọ́n ẹni tí mo mọ ń pè ní fídíò jù ni olólùfẹ́ mi. Torí ìdí èyí, mo máa ń ṣe ìpè fídíò. Ẹ ṣe o.